Ṣàlàyé òfin eré tí ò ń ṣe nígbà èwe rẹ ti a bá fẹ́ ṣe eré tí mo máa ń ṣe nígbà tí mo tì wà ń kékeré, a ó ri pé a pé bí i mẹ́rin, eré náà ni wọ́n ń pè ní eré omi àti iná. Eré omi àti iná tí, tí a ó sì pinra wa sí dọ́gbandọ́gba. Tó bá jẹ́ pé méjì mẹ́rin ni wá, a ó pín ara sí méjì méjì, tí ó bá sì jẹ́ pé mẹ́jọ ni wá, a ó pín ara sí mẹ́rin mẹ́rin tí a ó máa ń ra wa. Tí iná bá ti mú omi, omi yóò gan, yóò sì dúró kí omi kejì òun wá tú òun sílẹ̀. Bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá ti mú wa tán, àwọn náà óò bọ́ síbẹ̀ tí wọn ó sì máa a ṣeré.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ ni, mo ti gun alùpùpù rí dáadáa kódà nígbà mìíràn, òun ni mo máa ń gbé lọ sí ibi iṣẹ́ mi tí n ò yà síbi tí mo ti fẹ́ ra epo tí n ò sì máa gbe lọbi iṣẹ́.

Bí o ṣe ń ra ohun tí ó wọ́n, bí mo ṣe máa n ra nǹkan tí ó bá wọ́n ni wípé n ò bá ẹni náà ṣe dunadúra lórí rẹ̀, òye tí ó fẹ́ tà a. Tí ó bá sì tẹ́ mi lọ́rùn, n ó ràá. Bí ó sì tẹ́ mi lọ́rùn, n ó sọ fún un pé kí ó máa gbé e lọ.

Sọ fún wa nípa èròjà tí à ń lò níbí. Èròjà tí à ń lò níbí ó pín sí oríṣiríṣi ṣùgbọ́n èmi yóò sọ àwọn èròjà tí à ń lò tí a bá fẹ́ se oúnjẹ fún ìnáwó. Àwọn èròjà bíi iyọ̀, ata, ẹja, ẹran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Tí mo bá fẹ́ dáhùn fóònù ní ibi iṣẹ́, nínú kí n yí i sókè díẹ̀ àbí kí n jáde síta si ibi ti àwọn ènìyàn ti n pariwo, lẹyon náà n o pe, n ó da ẹni náà lohun àbí ki n pe ẹni náà padà.

Àwọn tí ẹ jọ parí iṣẹ́ kan pẹ̀lú. Àwọn tí ẹjọ parí iṣẹ́ kan ni àwọn tí a jọ ń ṣiṣẹ́ níbi tí mò ń ti ń ṣiṣẹ́ kọ̀m̀pútà tí a jọ máa ń ṣiṣẹ́ papọ̀. Tí iṣẹ́ ò bá yé wọn, wọ́n yóò bèèrè lọ́wọ́ mi, n ó sì ṣe àlàyé fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́.

Ẹ̀ṣin lọ́nà mìíràn, ìpinnu tí mo fẹ́rẹ̀ẹ́ ṣe lọ́nà mìíràn ni ìpinnu kan tí mo ṣe nígbà tí owó mi sọnù tí mo sì wa wa wa tí mi ò ríi tí mo sì gbà láti lọ ṣẹ́ èpè fún ẹni náà.

Ṣé o ní ẹ̀tọ́ ààbò kọ̀m̀pútà? Bẹ́ẹ̀ni, mo ní ẹ̀tọ́ ààbò kọ̀m̀pútà, mo sì ní ẹni tí ó ń kọ́ mi bí a ṣe ń tẹ̀ ẹ́ àti bí a ṣe fi n ṣe iṣẹ́, iṣẹ́ òjọ́ wa, bóyá níbi iṣẹ́ ni tàbí níbi tí a ti ń ta ọjà.

Kí ni ò ń ṣe pẹ̀lú oúnjẹ tí ó ṣẹ́kù? Èmi ò kí ń jẹ́ kí oúnjẹ ṣẹ́kù. Oúnjẹ tí ó bá ṣẹ́kù, n ó jẹ ẹ́ ni. Àbí tí n bá sì rí pé n o lè jẹ tán, n ó gbé pamọ́ sínú fíríṣà tí òun ó sì tànná sí tí ó tutù. Tí n bá sì ti nílò rẹ̀ padà, n ó gbe jáde, n ó gbe sí orí iná, ó ti di jíjẹ ni.

Àwọn ọnà ìsinwú jẹun kan wà tí a fi lè ọmọ lọ́wọ́ nínú ìdílè yín. Ọ̀nà ìsè oúnjẹ kan tí ó wà tí a fi lé ọmọ lọ́wọ́ nínú ìdílé wa pín sí oríṣìíríṣìí. Ara àwọn oúnjẹ náà ni bí a ṣe ń ṣe iyán. Tí a bá fẹ́ ṣe iyán, a ó bu iṣu, a ó gé iṣu yẹn, a óò bó èpo ara rẹ̀, a óò gbé omi kaná, a óò wá rẹ́ẹ sínú rẹ̀ ní kéékèèké. Tí ó bá sì tiìjíná, a ó gun í sínú odó, a ó gun ó títítítí tí yóò fi lẹ̀ pọ̀. Ó ti di ìyán nìyẹn.

Fún wa ìgbà àti ibi tí o ti ń jẹun níta ilé. Ìgbà tí mo máa ń jẹun níta ilé ni ìgbà tí mo bá ri wípé mi ò jẹun nílé àbí mo pẹ́ jí, mi ò wá ríbi soúnjẹ. Ibí tí mo sì máa ń jẹun, ibi náà ẹgbẹ́, ìdábẹ́, ibi ojú kejì ibi tí mo ti ń ṣiṣẹ́ ni ó wà. Ìyá kan ni ó sì máa ń ta oúnjẹ fún mi níbẹ̀.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni pé kí n di aláṣeyọrí lórí àwọn nǹkan tí mo bá dáwọ́ lé, kí n sì mọ dé bí pé àwọn ènìyàn ó mọ̀ wípé bóyá ó ní ǹkan tí mò ń lò tí mo fi mọ̀ ọ́ ṣe tó báyìí kí àwọn ènìyàn máa wárí fún mi káàkiri.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù lóriṣìíríṣìí, pẹ̀lú oríṣìíríṣìí àwọ̀. Àláwọ̀ dúdú, àláwọ̀ pipọ́n rẹ́surẹ́sú àti àláwọ̀ ewé tí eléyi tí mo máa n wọ̀ nígbà tí òtútù bá mú láti lè dáàbò bo mi kúrò lọ́wọ́ òtútù.

Sọ fún wa nípa ẹ̀fọ́ àti ìlera. Ẹ̀fọ́ jẹ́ ọbẹ̀ tí a máa ń lò láti fi jẹ àwọn oúnjẹ wa ní ilẹ̀ Yorùbá. Bóyá eléyọrú kèlè tán tàbí oúnjẹ gẹ̀ẹ́sì mìíràn bí ìrẹsì, a lè fi ẹ̀fọ́ jẹ wọ́n. Ẹ̀fọ́ tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí jùlọ ni ẹ̀fọ́ àwọn òjẹ̀ja torí ẹ̀fọ́ náà má ń tí wọ́n bá sèé dáadáa. Ó jẹ́ ẹ̀fọ́ kan tó jẹ́ pé ó máa ń dùn, tí ó sì máa fún ẹnìkan níbàjẹ́. A sì máa ń jẹ ẹ́ ní ẹ̀ẹ̀méjì lójúmọ́.

Báwo ni o ṣe máa ń ṣe ètò àwọn ímélì rẹ? Bí mo ṣe máa ń ṣe ètò àwọn ímélì mi ni pé tí wọ́n bá send àbí tí wọ́n bá ṣe ǹkan sí mi ní orí ímélì, n o rí pé mò ń wò ó. Mo máa n rí pé mò maa ń lọ n wò ó ní wákàtí méjì méjì lójoojúmọ́. Ó yà, ó ti ní nkankan tí wọn tẹ̀ sími níbẹ̀.

Kí ni o máa kọ̀ bí owó kò bá jẹ́ ìṣòro? Ohun tí mo máa kọ̀ tí owó bá jẹ́ ìṣòro pọ̀ gidi. Lára wọ́n ni wípé n ò ní gba kí enìkankan kí ó rẹ́mi jẹ, àti wípé ẹnikẹ́ni tó bá n fi èbùrú gba ìbùkún n ó ri pé mo dá sẹ̀ríyà fún ẹni náà. N ò sì ní gbà ìwà ìbàjẹ́ láàyè.

Sọ fún wa nípa ìṣẹ̀lẹ̀ tí ó kó gbogbo àdúgbò pọ̀. Ìṣẹ̀lẹ̀ tí ó kó gbogbo àdúgbò pọ̀ náà ni ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ sí ẹni kan ní ẹ̀gbẹ́ ilé ibi tí mò ń gbé, tí wọ́n mú owu ẹni náà ti wọn ja ile ti wọn a kun. Eléyìí ni àwọn ara àdúgbò n gbọ si ti o ni kaluku gbeja ti wọn ba n daro pẹ báwo ló ṣe ṣeé, ibo làwọn olè náà gbà wọlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Báwo ni o ṣe ń mọ ilé? Ti a bá fẹ́ mọ ilé, a ní láti kọ́kọ́ gbẹ́ àkọ́kọ́ wọn ojú ibi tí a fẹ́ tí bẹ̀rẹ̀ ilé. Lẹ́yìn tí a bá ti wón ojú ìbẹ̀ tán, a ó fi èpè, a ó fi, a ó rọ́ sí títí ìbẹ̀rẹ̀ ìgbẹ́. Yóò fi di dáadáa síwájú kí a tó máa tó búlọ̀kù sí orí rẹ̀.

Sọ fún wa nípa híhun aṣọ ìbílẹ̀. Híhun aṣọ ìbílẹ̀, gba ìfarabalẹ̀ tí a ó so igi papọ̀, tí a ó fi okùn sí, tí a ó fi igi kan dáa dúró, tí a máa lọ okùn náà papọ̀ títí yóò fi dà nkán tí à ń fẹ́.

Sọ fún wa nípa iṣẹ́ ọwọ́ ìbílẹ̀ tí a ń ṣe léyìí. Ara àwọn iṣẹ́ ọwọ́ ìbílẹ̀ tí a ń ṣe níbí náà ni iṣẹ́ híhun gèlè tí àwọn obìnrin. Tí wọ́n bá ti so okùn mọ́ igi tí wọ́n sì fòkúta dé ibi tí yóò ti mọ wá lórí, wọn ó mọ́ a hun. Tẹ bá sì ti hún tán, ẹ̀yin náà yóò kó sórí igbá fún títa.

Sọ fún wa bí o ṣe ń ran àwọn àgbà lọ́wọ́ lórí fóònù. Bí mo ṣe ń rán àgbà lọ́wọ́ lórí fóònù ni pé tí mo bá rí àgbàlagbà tó ní òun mọ bí òun ṣe fẹ́ pé ènìyàn pé ojú òun rínà dáadáa, n ó gba fóònù náà ní ọwọ́ rẹ̀, n ó bá wa, yóò pe orúkọ ẹni náà fún mi n ó sì wá, àbí eléyìí tí mo bá rí wípé kò rí tẹ dáadáa, ó n pẹ́ n ó gbà á lọ́wọ́ rẹ̀ n ó bá tẹ̀ẹ́.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Pàápàá jùlọ ní àárọ̀ kùtùkùtù lẹ́yìn tí mo bá ṣe ìwàásù fún un lórí pé ìbò la yẹn ń lọ àti pé kí a ṣe dáadáa torí gbogbo wa pátápátá ni a dájọ́ ikú.

Ṣé o ní ìwà tó dáa nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ ni, mo ní ìwà tí ó dá tí ń bá ń jẹun. Tí èmi àti ènìyàn bá sì ń jẹun pọ̀, mo mọ bí a ti ń jẹun dáadáa. Mi ò kí ń sọ̀rọ̀ tí ń bá ń jẹun. Bẹ́ẹ̀ sì ni ibi tí ó bá sún mọ́ mi jù ni mo máa ń jẹ inú oúnjẹ. Mi ò kí n tí ọbọ oúnjẹ ẹni àárín orí, àbí kí n lọ bu tiwájú ẹlòmìíràn. Kò kí n jẹ, kò kí n ṣe bẹ́ẹ̀.

Ṣé o mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo ní ìmọ̀ nípa títún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe. Bí i tí ẹ̀rọ kọ̀m̀pútà bá bàjẹ́, mo lè tún-un ṣe díẹ̀. Bẹ́ẹ̀ sì ni tí àwọn nǹkan tí ó ń lo iná náà bá bàjẹ́, mo ní ìmọ̀ nípa títún wọn ṣe.

Sọ fún wa nípa ìgbà tí o kọ́ ẹ̀kọ́ láti inú àṣìṣe. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti kọ́ ẹ̀kọ́ látinú àṣìṣe mi àárín ni ìgbà tí mo ra fóònù ńlá kan tí mi ò mọ wúlò rẹ̀ tí ó lọ jábọ́ ni ọwọ́ mi, tí wọ́n sì ti sọ fún mi pé fóònù náà ò ní ayé lọ́, ṣùgbọ́n mo ra á torí pé mo nífẹ̀ẹ́ sí i. Lẹ́yìn tí mo ń wá ràá tán ni mo wá ṣèpinnu pé mi ò ní ra fóònù irú rẹ̀ mọ́.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná. Mi o lè kàwé ìgbà tí fóònù mi gbóná ní ojoojúm, torí wípé mi ò le ṣe láì má tẹ fóònù. Òògùn ìsẹ́jú péré máa ń láti tẹ fóònù, ko gba mi wá tẹ fóònù títí alẹ́ yóò fi lẹ́, bẹ́ẹ̀ sì ni ó máa ń gbóná gidi.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Mo ma n dari àwọn òṣìṣẹ́ mi, pẹ̀lú siso fún won, oun toye kiwon se ni àsìkò to yen kan se. Bẹ́ẹ̀ sì ni àwọn tí ó bá mo dáadáa, un ó sún mọ́ wọn, un ó sì ṣàlàyé fún wọn pé ìbọ̀ ni ó ti rújú kó ba à le yé wọn dáadáa.

Sọ fún wa nípa wíwo bọ́ọ̀lù papọ̀. Wíwo bọ́ọ̀lù papọ̀ jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀, pàápàá jùlọ kí a máa jiyàn lórí ta ni ó dára jù, ṣe Messi ni tàbí Ronaldo. Tí oníkálùkú yóò sì máa mú ìrònú tiẹ̀ wá àti ẹ̀rí láti fi gbáa lẹ́gbẹ̀ẹ́ wípé ẹni báyìí ló dáa ju ẹni báyìí lọ. Ẹni báyìí ni ó dáa, ẹni báyìí ni kò dáa.

Sọ fún wa bí ọ̀rẹ́ ṣe yí padà pẹ̀lú ọdún. Nígbà tí mo ti kere, àwọn ọ̀rẹ́ méjì kan ni mọ́ni tí kan ní wọn Jẹ́kátọ́bù tí ikejì sì ń jẹ́ Ràmọ́nì, ọmọ Ọ̀derìnde. Ṣùgbọ́n nígbà tí mo dé girama, àwọn ọ̀rẹ́ ọmọ Krìstẹ́nì ni mo bá rìn lọ́hùn, tí kan jẹ́ ṣẹ́gun pẹ̀lú mi tí a sì jọ ṣeré títí a parí ilé-ìwé girama.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Rárá, mi ò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Mo gbìyànjú títí nígbà náà láti mọ bí a ti ń gun, ṣùgbọ́n ọ̀rẹ́ mi ọkùnrin ló mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Mo kọ́ ọ títí tí, láti ìgbà tí mo ti kéré, ṣùgbọ́n n ò mọ̀ di ìsínyìí. Íbo ni mo máa ń kojú kẹ̀kẹ́ sí.

Báwo ni o ṣe ń ran ara rẹ lọ́wọ́ nígbà tí ọkàn rẹ kò bá balẹ̀? Bí mo ṣe máa ń ran ara mi lọwọ nigbatí ara mi kò bá balẹ̀ ni wípé, n ó rí wípé mo kọ́kọ́ mu omi tútù láti fi sinmi ọkàn mi. Lẹ́yìn náà, ọ̀rẹ́ mi tímọ́ tímọ́, n ó pè, n ó bá sọ nǹkan tí ó ń dà mí lọ́kàn jẹ, yóò sì sọ fún mi pé kí n ní suuru, yóò sì bá mi ṣàwàdà, inú mi yóò sì dùn.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí-ayé ni wípé ìgbà iṣẹ́, mo máa ń ríi pé mo múra síi. Iṣẹ́ ni n ó máa fi ṣe. Tí mo bá sì tì ìgbésí ayé mi, òun ò kí ń paá pọ̀ mọ́ ibi iṣẹ́. Tí mo bá ti dé ilé, ilé ni mo ti máa ń sinmi.

Mo fẹ́ràn ijiyan, bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti jiyan paapa jùlọ lórí nǹkan tí mo bá mọ̀ daada tí ó dá mi lójú. Mo kórira kí ènìyàn máa bá mi jìyàn lórí nǹkan tí mo mọ̀, inú mi sì máa ń dùn tin ba rẹni tó je pe oun, bi mo ṣẹ ń jìyàn pẹ̀lú rẹ̀. Ó ń sọ àwọn ọ̀rọ̀ to tun jẹ́ kí ń ronú sí àwọn nǹkan tí mo ti gbàgbẹ́ nípa e ṣẹ́yìn.

Ṣàlàyé bí a ṣe ń se oúnjẹ tí o fẹ́ràn. Oúnjẹ tí mo fẹ́ràn jù ni iyán àti ọbẹ̀ ẹ̀gúsí. Tí a bá fẹ́ se, tí a bá fẹ́ gun ìyán, a ó wa ìṣù, a ó bẹ wẹ̀, èpo ẹ dànú, a ó gé sí wẹ́wẹ́, a ó kó sí orí iná, sí orí omi tí a gbé sínú ìkòkò, sí orí iná. Tí bá sì tí sanrà tí ó jínà, a ó kó sínú odó, a ó gun papọ̀. Títí yóò fi di ìyán. A ó sì wá bẹ ẹ̀gúsí sí, ó ti di jíjẹ nìyẹn.

Iṣẹ́ wo ni o fẹ́ràn láti ṣe bí ó tilẹ̀ rẹ̀ ọ́? Iṣẹ́ tí mo fẹ́ràn láti ṣe ni iṣẹ́, iṣẹ́ dókítà. Kí n lè máa tọ́jú àwọn tí ara wọn kò bá yá àti ẹni kí n lè máa dọ́là ẹ̀mí àwọn ènìyàn kí ikú tí ó yáwó má báa máa pa àwọn ènìyàn.

Ṣe o mọ bi a ti n ṣe ìrànwọ́ àkọ́kọ́? Bí a ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ ni wípé, bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́, ni pé tí a bá ni nǹkan tí a lè fi ran ènìyàn lọ́wọ́ lórí nǹkan tí ó ń ṣe, tí a sì mọ̀ ńpa rẹ̀, kí a kọ́kọ́ tọ́ ẹni náà sọ́nà. Báyìí ni a ṣe ń ràn'yàn lọ́wọ́.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe bẹ́ẹ̀. Tí mo bá rí àwọn nǹkan tí n ò nífẹ̀ẹ́ sí nínú ibi iṣẹ́ mi, mo máa ń ṣe ìgbéjáde níbi tí mo ti ń ṣe iṣẹ́.